Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? A máa ń fọ eyín wa ní àárọ̀ àti alẹ́ tí a bá ti fẹ́ lọ sùn, àbí ká fọ ní ọ̀sán tí a bá jẹ oúnjẹ tó ní ata. Kò sí ìgbà tí a ò le fọ eyín lójoojúmọ́.

Kí ni ìgbádùn rẹ? Kò sí ǹkan tí a ò lè fi gbádùn láyé. A lè ṣeré jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí wa, tàbí ká jáde lọ sí eré ìdárayá, ká sì lọ gbádùn.

Ǹjẹ́ o jẹ́ ẹnìkan tó ma ń dé ní àkókò bí? Bẹ́ẹ̀ni, mo ma ń dé ibi tí mo bá lọ ní ọjọ́, mo sì má ń pa àkókò mọ́. Pípa àkókò mọ́ jẹ́ nǹkan tí ó dára, ó sì jẹ́ ohun tí ó buyì kún ènìyàn.